Ṣe ìgbọ́nsèwọ̀n nípa odò wíwẹ̀ ó jẹ́ ohun tí ó dára fún àgọ́ ara láti máa jẹ́ kí àwọn iṣan ara pé wọ́n lè sinmi ní gbogbo wàhálà tí wọ́n ti ṣe, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti mọ̀ wípé bí a bá jẹ́ èèyàn tí kò mọ bí wọ́n ṣe ń wẹ̀ nínú omi, a kò gbọdọ̀ dára nítorí pé ẹni tí kò bá mọ bí wọ́n ṣe ń wẹ̀ nínú rí, odò lè gbé e lọ tàbí kí ó rì sínú omi. Mò ń lọ lákọ̀ọ́kọ́ táa gbọ́dọ̀ mọ̀ ni pé, ó ṣe pàtàkì láti mọ àwọn ibi tí a máa wẹ̀ sí láàárín odò náà nítorí pé a máa jìn ju àwọn mìíràn lọ.

Rárá, mi kò tíì bẹ̀rẹ̀ ìwòran láti ọ̀tẹ̀. Ó ṣètò ènìyàn nítorí pé ó jẹ́ ẹ̀YANkan tó tẹ. Mi ò kí n máa fẹ́ràn láti máa fi ọ̀rọ̀ ra mi láti máa fi sàkiní pé ayé ló pé ẹ̀fa sí ìgbà mìíràn ní ojú ọ̀jọ̀jọ̀. Nitri re ni mo se salo.

Tí a bá ní pé kí n sọ̀rọ̀ nípa àwọn ohun tí mo ti rántí nígbà èwe mi, ó pọ̀ púpọ̀ àmo ohun tí mo le rántí ni nígbà náà tó jẹ́ wípé àwọn ọmọ kékeré bí tèmi nígbà náà, a máa ń ṣe eré òṣùpá bo bá tí ń di ọwọ́ alẹ́. Ọwọ́ alẹ́ yìí, bàa bá tí ń ṣe eré òṣùpá inú wa sì máa dùn, ara awa máa yá gágá.

Tí a bá sọ̀rọ̀ nípa bí ọjọ́ mi ṣe máa ń rí ní ojoojúmọ́, tí n bá ti jí ní ago márùn-ún ní ìdaji. Màá gbàdúrà, tí n bá si ti gbàdúrà tán, màá lọ wẹ̀, bi n bá wẹ̀, màá tẹ ọkọ̀ létí ó di ibi iṣẹ́, tí n bá ti wá dé ibi iṣẹ́, tó bá ti ṣe díẹ̀, màá wá ń kan jẹ, tí bá ti jẹun, màá léèní ọkùn láti ṣíṣẹ́ náà, tí n bá ti wá bẹ̀rẹ̀ iṣẹ́, iṣẹ́ mi ó jẹ́ pé kí máa lọ, kí máa bọ̀, kí máa jáde, tó bá ti di ago márùn-ún, màá ti máa palẹ̀mọ́ láti lọ sí ilé, lẹ́yìn ìgbà tí mo bá lọ sí ilé, màá tẹkọ̀ létí, tí n bá ti dé lé, màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ rere, màá sì jẹun, màá sì lọ sùn.

Bẹ́ẹ̀ni mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún bí mo bá ríi pé wọ́n jẹ́ olóòótọ́, wọ́n sì ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ó ṣe yẹ k'ọ́n ṣeé, tínú mi sì dùn. Bẹ́ẹ̀ni n máa ń fún wọn láti fi ṣe ìwúrí fún wọn. Wọ́n ní pé ọmọ tó bá ti ṣe ohun tó yẹ kó ṣe, ní p'óun náà yóò gba ohun tó yẹ kó gba ní dáadáa lọ́wọ́ ènìyàn.

Alùpùpù tí ó ń gbé ènìyàn jẹ́ ohun tí a máa ń lò láti fi ṣe ìrìnsẹ̀ láti ibì kan sí ibì kan, ó sì jẹ́ ohun kan pàtàkì kan nínú àwọn ohun èlò tí a máa fi ń rìn ní ayé àtijọ́, bẹ́ẹ̀ ni ní ayé òde òní, àwọn olówó wọ́n sì máa ń lò nígbà ayé àtijọ́, àmọ́ nísìnyí kò sí ẹni tí kò lè lò ó.

Bí a bá ń sọ̀rọ̀ nípa àwọn ohun èlò ìbílẹ̀, àwọn ohun èlò ìbílẹ̀ jẹ́ ohun tí a máa ń lò láti fi dára wa lára ya ní ayé àtijọ́. Ìkan nínú wọn òun le dùndu, ìkejì òun là ń pè ní bàatá, ìkẹta a máa ń lo ìyá ìlú bẹ́ẹ̀ ni a ṣe ń lo ṣẹ̀kẹ̀rẹ̀, lẹ́yìn ṣẹ̀kẹ̀rẹ̀ a ń lo agogo, lẹ́yìn agogo ó tún ní àwọn oríṣi mìíràn tí a máa ń lò bí i ẹẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ ńlá. Àwọn ohun yìí ó pò púpọ̀ láti máa ń lò láti fi máa ṣe àjọyọ̀ níbi ìgbéyàwó, ìkómọ, òkú àgbà.

Àkàrà jẹ́ oun tí mi ò fẹ́ràn báyẹn ṣùgbọ́n mo máa ń jẹ ẹ́. Bẹ́ẹ̀ ni tába n sọ̀rọ̀ nípa oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù. Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà ẹlẹ́wà, èyí tí a máa bó, tí a sì máa din, tí ó sì di àkàrà. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, tí a bá ń sọ̀rọ̀ nípa oúnjẹ sísè, mo mọ bí wọ́n ṣe ń dáná nítorí wípé ìyá mi kọ mí dáradára. Oúnjẹ oríṣiríṣi ni mo lè sè. Alákòókò mo lè sè ẹwà, mo lè sè ìrẹsì, mo lè gúnyán, bẹ́ẹ̀ ni mo sì lè ro ẹ̀fọ́. Àwọn oúnjẹ yìí ṣe pàtàkì nítorí wípé gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin, ó yẹ kí n lè dáná rọ́rùn mi fún ara mi. Ìdílé yìí tí ìyá mi fi kọ́ mi bí mo ṣe ń dá àwọn oúnjẹ yìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìín torí wípé èrò ti pọ̀ jù ní orí tí a máa ń wò nígbà mi. Ó ti dára fún wa láti máa gbọ́ àwọn ohun kan tí yóò mú wa rẹ́rìn-ín, tí yóò pa irònú wa rẹ́. Bí a bá ń sọ̀rọ̀ nípa àlọ́ apanilẹ́rìín, ó jẹ́ àlọ́ tó jẹ́ pé a máa ń pa láti fi dánú ara wa dùn, láti fi gbàgbé gbogbo ìròrí wa.

Bí a bá ń sọ̀rọ̀ nípa ìlera láti ọ̀dọ̀ àwọn àgbà, ìmọ̀ràn tí wọ́n máa ń fún wa ó jẹ́ àwọn ìmọ̀ràn tó jẹ́ kó ṣe pàtàkì tó lè ṣẹ́wá ní àǹfààní tó sì lè ṣe àwọn àgọ́ ara wa ní àǹfààní náà. Nítorí pé ohun tí a bá ń jẹ, ohun tí a bá ń ṣe ó ṣe pàtàkì sí àgọ́ ara wa.

Bí a bá sọ̀rọ̀ nípa àjọyọ̀ ìdílé, ó jẹ́ ohun tí máa ń mú gbogbo àwọn ènìyàn méjì, mẹ́ta, mẹ́rin nínú ìdílé wa papọ̀ láti lè jíròrò láti lè bá ara wọn ṣe àjọyọ̀. Bẹ́ẹ̀ ni, ó sì ṣe pàtàkì fún àjọ wa láti lè máa ṣe àjọyọ̀ pẹ̀lú ara wa nítorí pé bí a bá wà láyé náà la lè ṣe àjọyọ̀.

Mi ti jẹ́ kí fóònù mi gbóná nítorí wípé mo jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ wípé mi ki tẹ fóònù mi jù, tí n bá tẹ díẹ̀ láti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ni. Nígbà tí mo bá bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ tán, màá sì gbe sílẹ̀ nítorí idi èyí kò lè mu ki fóònù mi kò gbóná.

Ìrìn-àjò jẹ́ ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì nínú ìgbé ayé ẹ̀dá, nítorí pé a máa rin àwọn ìrìn kan láti ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì. Bí mo bá rí wípé mo ní ìrìn-àjò tí mo fẹ́ rìn, màá ti máa gbàradì àwọn aṣọ tí mo nílò láti gbé, àwọn ohun tí n máa nílò ní ìrìn-àjò náà, màá ti kó gbogbo wọn pọ̀ sínú àpò kan. Nítorí pé bí mi ò bá ko, bí ń bá gbàgbé ohunkóhun, ó máa nira fún mi láti padà lọ gbe.

Bí a bá ń sọ̀rọ̀ nípa àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza, mo fẹ́ràn ẹja, mo fẹ́ràn ẹran, mo fẹ́ràn adìẹ ní orí pizza nítorí pé àwọn wọ̀nyí ó máa ń mú kí pizza dùn dáradára a sì máa jẹ́ kó wù ní yéyè ní ẹnu láti jẹ.

Ó ṣe pàtàkì láti máa jẹ oúnjẹ tó lero fún ìlera, nítorí pé ó ní ìṣe tí ero náà ṣe ní ara. Torí ìdí èyí, bí mo bá ń jẹun, mo máa ń di gbìyànjú láti jẹ́ pé kí ní ẹ̀ra lórí oúnjẹ náà, nítorí pé a máa jẹ́ kí òkun àti agbára kí ó tó ní ara.

Oríṣiríṣi ni mo máa ń lò nínú ilé ìdáná mi. Alakoko ni mo maa n lo, oun ti a fi n lo ata, kole je ki ata lilo ki o romi lorun. Bẹ́ẹ̀ ni, ẹ̀rọ tí mo tún ń lò, mo ń lò ẹ̀rọ tí a máa gé oríṣiríṣi nǹkan ní inú ilé ìdáná láti jẹ́ kí ohun gígé kó rọ̀run.

Ohun ti mo n reti nísinsìnyí o pọ yeye nítorí wípé ohun tí a máa ń lò gẹ́gẹ́ bí ọmọkùnrin púpọ̀ bí owó, ilé, ọkọ̀. Nítorí ìdí èyí ti n bá ní àwọn ohun yìí tí mò ń retí, a sì mu kí ilé ayé mi kó tun gbèrú si.

Bí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀dọ̀ ẹni tí mo ti kọ́ ìṣe oúnjẹ, ọ̀dọ̀ ìyá mi ni. Iya mi je abiyamo to je wípé kii gba ki o ma mo oúnjẹ se. Nítorí ìdí èyí, a kọ́ ẹ̀ bí a ṣe ń ṣe oúnjẹ oríṣiríṣi. Nítorí pé bí ọ̀nà bá wà láyé rẹ, kó má ba à nira fún ẹ láti dáná.

Mo jẹ́ ẹyan kan tó jẹ́ wípé mi kí ò fẹ́ràn láti máa ṣiṣẹ́ ju ní orí ẹ̀rọ kọ̀m̀pútà pẹ́ jù. Amọ bí n bá ti rí pé ojú mi ti fẹ́ máa wà mi, màá lo ìgò nítorí pé kí ìgò náà kó lè máa dáàbò bo ojú mi. Bẹ́ẹ̀ ló ṣe pàtàkì torí wípé ojú ni ọba ara.